Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọ orin gan, torí pé kíkọ orin máà ń mú inú mi dùn. Ó sì ń jẹ́ kí n tú ìrora ọkàn àti ìbànújẹ́ ọkàn mi jáde. Nígbà tí mo bá ń kọ orin, mo máa ń rí bí ẹni pé gbogbo ìṣòro ayé mi kúrò lọ́dọ̀ mi díẹ̀díẹ̀. Orin tún ma ń ràn mí lọ́wọ́ láti sọ ohun tí mò ń ronú àti bí mo ṣe ń ní lára. Pàápàá jùlọ nígbà tí ọ̀rọ̀ kan bá rọrùn láti sọ. Mo máa ń kọ orin nígbà ìsinmi, ní ilé tàbí pẹ̀lú àwọn ọ̀rẹ́, torí pé mò ń mú ìbáṣepọ̀ wà lágbára si. Kíkọ orin ṣín ṣe idárayá nìkan fún mi, ó tún jẹ́ apá kan pàtàkì nínú ìgbésí ayé mi.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi dáadáa gan. Ní èdè Yorùbá, a kì í ka orúkọ sí ǹkan kékeré torí pé orúkọ ni ìdánimọ̀ ènìyàn. Ó sì lu ẹ̀rí ìtàn ìbí, ìrètí àti àdúrà àwọn òbí. Orúkọ máa ń sọ ohun tí a fẹ́ kí ẹni tí ó ru dí. Bóyá ìbùkún ni, iyì ni, ìṣẹ́gun ni tàbí ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Nítorí náà, nígbà tí mo bá mọ ìtumọ̀ orúkọ mi, ó máa ràn mí lọ́wọ́ láti mọ ara, ara mi dáadáa kí n sì rántí ojúṣe tí orúkọ náà gbé lé mi lórí. Ó tún ń fún mi ní ìgboyà àti ìwà rere kí n sì gbìyànjú láti má ṣe ba jẹ ìtumọ̀ rere tí orúkọ mi ní. Ní kúkúrú, mímọ mimo ìtumọ̀ orúkọ mi jẹ́ ohun pàtàkì gan nínú ìgbesi ayé mi.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́, ó sì ṣe pàtàkì gan an fún mi. Káàdì iṣẹ́ jẹ́ ohun tí a fi hàn pé mo ní iṣẹ́ tí mò ń ṣe, ó sì jẹ́ àmì ìdánilójú mi níbi tí mo bá lọ. Ó ń ràn mí lọ́wọ́ láti jẹ́ kó rọrùn fún àwọn ènìyàn láti mọ ẹni tí mo jẹ́ àti iṣẹ́ tí mò ń ṣe. Pẹ̀lú káàdì iṣẹ́, ó máà ń jẹ́ kí ìbánisọ̀rọ̀ rọrùn, ó sì mú kí a bọ́ lára ìṣòro tàbí iyèméjì nípa iṣẹ́ mi. Ní kúrú kúrú, káàdì iṣẹ́ jẹ́ ohun pàtàkì torí pé ó fún mi ní ìyàsọ́tọ̀, ìtọ́wọ́gbà àti ìgboyà nínú iṣẹ́ tí mò ń ṣe lójoojúmọ́.

Yàrá tí mo fẹ́ràn jùlọ nínú ilé mi ni yàrá ìsinmi tàbí yàrá ìmọ̀lára, torí pé ó jẹ́ ibi tí mo ti lè tú ìbànújẹ́ àti ìrora ọkàn mi jáde. Ní yàrá yìí, mo máa ń ní àkókò láti kà, láti kọ tàbí láti ronú lórí ohun tí ń ṣẹlẹ̀ ní ayé mi. Ó tún jẹ́ ibi tí mo ti lè ṣàkóso àyíká mi, kì í sì ṣe ohun tí ó fún mi ní ìdààmú àti ìfaramọ́ pẹ̀lú ara mi. Nígbà tí mo bá wà nínú yàrá yìí, mo máa ń ní ìmọ̀lára ìbáṣepọ̀ pẹ̀lú ilé mi àti ìfẹ́ tó jinlẹ̀ sí ibi tí mo ti ń gbé.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ń jẹ ẹran torí pé ẹran jẹ́ ohun tí ó ṣe pàtàkì gan nínú ìlera ènìyàn. Ẹran kún fún amúara dàgbà tó jẹ́ kókó fún ìdàgbàsókè ara, fún mímú iṣan àti egungun lágbára àti fún àtúnse àwọn sẹ́ẹ̀lù ara. Ó tún ní àwọn fítámì àti mineral pàtàkì bí i iron, zinc àti fítámì B12 tí kò rọrùn láti rí nínú oúnjẹ miin. Ní kúrúkù, jíjẹ ẹran ń jẹ́ kí ara ní ara lè ṣiṣẹ́ dáadáa, ó ń fún ni ní agbára.

Erẹ́ ìdárayá tí mo fẹ́ràn jùlọ ni bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Mo fẹ́ràn rẹ̀ torí pé ó fún mi ní agbára, ó sì mú kí ara mi dára. Nígbà tí mo bá ń ṣeré bọ́ọ̀lù, mo máa ń rí bí gbogbo ìṣòro ọjọ́.

Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ ni Barcelona. Mo fẹ́ràn ẹgbẹ́ yìí torí ìtàn rẹ̀, ọ̀nà tí wọ́n fi ń ṣeré bọ́ọ̀lù àti bí wọ́n ṣe ń fojú inú hàn pé ìfọwọ́sowọ́pọ̀ àti ìmọ̀ ọgbọ́n ṣe pàtàkì jù agbára lọ. Barcelona jẹ́ ẹgbẹ́ tí ń kọ́ àwọn òṣèré rẹ̀ láti ìpínlẹ̀, tí wọ́n sì ń fi ìfaradà àti ìgboyà hàn ní gbogbo ìgbà. Ní gbogbo àkókò tí mo bá ń wo bí wọ́n ṣe ń ṣeré, mo máa ń rí ìdùnnú àti ìmísí torí pé wọn kì í ṣeré láìní ètò àti àfojúsùn. Ní kukuru, Barcelona kì í ṣe ẹgbẹ́ lásán fún mi, ó jẹ́ ẹgbẹ́ tí mo nífẹ̀ẹ́ sí púpọ̀ púpọ̀ tí ó sì ń fún mi ní ayọ̀ àti ìgboyà.

Bẹ́ẹ̀ni, mo máa ń na ara mi torípé níná ara jẹ́ apá kan pàtàkì nínú ìtọ́jú ìlera. Nígbà tí mo bá na ara mi dáadáa, ó máa rànmí lọ́wọ́ láti jẹ́ kí iṣan mi rọ̀, kí ẹ̀jẹ̀ lè má rin dáadáa nínú ara àti láti dín ewu ìfarapa kù. Ó tún jẹ́ kí ara mi túnbọ̀ rọrùn láti ṣiṣẹ́, pàápàá jùlọ lẹ́yìn eré ìdárayá tàbí iṣẹ́ lele. Ní kíkúrú, níná ara jẹ́ kí kì í ṣe aásán, ó sì jẹ́ kí ara mi ní agbára, ìtúnú àti ìlera pípẹ́.

Nígbà tó kẹ́yìn tí mo pàdé àwọn ọ̀rẹ́ mi ní ọjọ́ àbámẹ́ta tó kọjá, a pàdé ní ilé ọ̀kan lára wa, a sì lo àkókò yẹn dáadáa pọ̀. A bára wa sọ̀rọ̀, a rẹ́rìn-ín, a rántí àwọn ìrírí àtijọ́, a sì tún pín èrò wa nípa ohun tí ń lọ ní ayé wa lọ́wọ́lọ́wọ́. Ìpàdé yẹn jẹ́ ohun tó mú inú mi dùn gan, torí pé ìpàdé àwọn ọ̀rẹ́ mi mú ìbáṣepọ̀ lágbára, ó sì ń jẹ́ kí ènìyàn ní ìtùnú àti ayọ̀ ọkàn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran wà ní òru. Òru ma ń jẹ́ kí, ó ma ń jẹ́ àkókò ìtùnú àti ìdákẹ́jẹ́ fún mi, torí pé gbogbo ǹkan ma ń dákẹ́, ọpọlọ sì ma ń rọrùn láti ronú dáadáa. Ní òru ni, ní òru ni mo ti lè tún ara mi ṣe, ka ìwé, gbọ́ orin tàbí ronú lórí ohun tí mo fẹ́ ṣe lọ́jọ́ iwájú. Òru tún fún mi ní àǹfààní láti sùn dáadáa, èyí tó ṣe pàtàkì fún ìlera ara àti ọkàn. Ní kúrúkù, wà ní òru ń mú ìtùnú, ìsinmi àti àlàáfíà bá mi.